Ṣé o máa ń ṣe ìgbéjáde ní ibiṣẹ́? A máa ń ṣe ìgbéjáde tó bá ti di ìparí ọdún. A sì máa ń sọ fún àwọn èèyàn nípa nǹkan tí à ń ṣe nípa ilé iṣẹ́ wa. A máa ń ṣe ìgbéjáde ní ẹ̀ẹ̀kan ní àárín ọdún. Àmọ́ ìgbà míì máa wá tó jẹ pé a lè ṣe ní gbogbo àsìkò ọdún, bíi ru ọdún ìtúnu àwẹ̀, ọdún iléyá àti ọdún Kérésìmesì pẹ̀lú ọdún new year A máa ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́ wa.